Ọgbà jẹ́ nǹkan tó pàtàkì gan ní èdè Yorùbá tí a ti ń gbin èso tàbí nǹkan èlò ojoojúmọ́. Ọgbà jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì ní ǹkan jíjẹ ojoojúmọ́ torí pé.

Bẹ́ẹ̀ni, mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ. Mo mọ bí wọ́n ṣe ń se oúnjẹ oríṣiríṣi ní èdè Yorùbá. Ní Yorùbá, ní ìlú Yorùbá a máa ń sè ẹ̀fọ́, ẹ̀fọ́ rírò, àmàlà, ewédú, gbẹ̀gìrì. Ní, ní Yorùbá.

Rárá o, mi ò wọ aṣọ àkàyọ́ rín níbi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń wọ aṣọ ilé iṣẹ́ tó jẹ́ pé a máa wọ súùtù ṣòkòtò àbí aṣọ tó jẹ́ pé kò kí n ṣi ara lẹ. Ó n ní a gbọdọ̀ wọ̀ ọ́ ní ibi iṣẹ́ wa.

Bí mo ṣe máa ń lọ sí ibi iṣẹ́, mo máa kọ́kọ́ wọ èrò kẹ̀kẹ́. Tí mo bá ti wá bọ́lẹ̀, tó bá ti gbé mi dé gbangba ibi ilé wa, màá wá wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó máa gbé mi dé, déédéé wájú ibi iṣẹ́ mi. Ìyẹn ni mo máa ń wọ̀

Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi torí àwọn Yorùbá wọ́n ní adáje odún bẹ́ẹ̀ nìkan ni. Tí mi ò bá fẹ́ràn kí n máa pín oúnjẹ mi, oúnjẹ a sì máa bàjẹ́, a máa, oúnjẹ máa máa bàjẹ́, kò dẹ́ni dá fún, ó máa ti pọ̀jù fún èmi nìkan nígbà mí.

Pín iṣẹ́ sí kéékèèké. Kó àwọn eléyìí tó pọ̀ sí ọ̀nà kan, kí n wá kó àwọn eléyìí tí kò pọ̀ sí ọ̀nà kejì, kí n wá máa ṣe díẹ̀-díẹ̀. Má sì yọ ààyè fún ìsinmi. Mo dẹ̀ lé máa gbọ́ orin kó le muṣẹ́ yá. Torí iyẹn ló máa ń muṣẹ yá. Ìgbà mí tí èèyàn ba ń gbọ́ orin tó bá ń ṣiṣẹ́, ó máa muṣẹ yá. Bọ̀ káì ṣe gbogbo èèyàn ló máa ń ṣiṣẹ́ fún. Ó l'áwọn èèyàn tí ìyẹn máa ń ṣiṣẹ́ fún.

Ó ni iṣẹ kan ti mo ṣe nígbà kan. Mò ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ dí sín. Mò ń ṣiṣẹ́ ní àwọn tó máa ń gbé ìwé iṣẹ kiri, pé tan bá gbé fún ìwé iṣẹ, mà á gbe wá. So ìgbà tí mo ń ṣiṣẹ́ níbẹ̀yen, ọ̀gá mi máa ń kanra. Ìgbà mìí, ó máa ń kanra torí pé ọkọ̀ wọn nígbà mìí, bóyá kò kìí múni wọ́n dùn, so wọ́n máa wá ibiṣẹ́, wọ́n á máa kanra. Isé ǹnkan tí mo rí nìyẹn. Só ó wá níjọ́ kan, tọkọ wọ́n wá múnu wọ́n dùn. Ọjọ́ yẹn ni wọ́n wá rà nnkan fún gbogbo wa. Inú mi dẹ́ dun. Mo wa máa ń gbàdúrà pé "Ọlọ́run jẹ́ kí ọkọ̀ ọ̀gá mi máa múni wọ́n dùn lójoojúmọ́."

Ìgbádùn ni mi ni kí n máa kàwé, bí àwọn ìwé ìdárayá, ìwé ìmísí. Mo nífẹ̀ẹ́ kí n máa ka irú àwọn iwe yen, kí n máa rìnrìn àjò, kí n máa ṣe eré ìdárayá bí eré badminton, bí eré ah alésẹ́ afẹsẹ̀gbá. Mo fẹ́ràn kí máa ṣe, kí máa ṣe àwọn iyen, wọ́n sì jẹ́ ìgbádùn mi gidigidi gan.

Àwọn áàpù tí mo máa ń lò jù bíi WhatsApp, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fídíò àti orin, eré ìdárayá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi àti ìwé ìròyìn. Mo ní fẹ́ kí n máa ka ìwé ìròyìn gan.

Mo ní àwọn ọ̀rẹ́ ní oríṣiríṣi. Nígbà tí mo parí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀, mo ní àwọn ọ̀rẹ́ níbẹ̀. Mo ní àwọn ọ̀rẹ́ nígbà tí mo parí grammar. Mo dẹ̀ tí wà ní ilé ẹ̀kọ́ gíga báyìí, mo tún wà ní àwọn ọ̀rẹ́. So àwọn ọ̀rẹ́ mi ní ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀, àwọn mi, mo n kí n, ó ti pẹ́ tí mo ti pàdé wọn. Mo dẹ̀ wá rí kan tó ṣe díẹ̀ ní ọdún tó kọjá. Ó dẹ̀ wá ní ọ̀rẹ́ mi tí grammar. Kan nínú wọn mo pàdé ẹ̀ lónìí bí mo ṣe ń rìn nínú ilé ìwé wa. Then àwọn ọ̀rẹ́ mi ní ilé ẹ̀kọ́ gíga, mo ní ọ̀rẹ́ méjì, Ajoke àti Mofida. Ajoke ló súnmọ́ mi jù torí pé orúkọ èmi àti ẹ̀, ó ti bẹ́ẹ̀ ó fẹ́ pé ra. Orúkọ mi ni Jumoke, orúkọ tí ẹ̀ sì ni Ajoke. So àwọn mi wọ́n máa ń ṣi orúkọ wa pé, igba mi àwọn èèyàn máa pè mí ni Ajoke, àwọn èèyàn dẹ̀ máa n pè ní Jumoke.

Rárá o, mi ò mọ bó ṣe máa ń gun kẹ̀kẹ́. O nígbà kan tí mo fẹ́ kọ́ bó ṣe ń gun kẹ̀kẹ́, mo sì ṣubú. Egbò tí mo ní nígbà yẹn, o pọ̀ gidi gan-an tó ẹ́ pé mo padà lọ sí ilé ìwòsàn láti lọ, láti lọ wo ara mi torí ẹsẹ̀ mi, káì, ẹsẹ̀ mi ó dé gbò gidi gidi gan. So láti ìgbà yẹn mo ti wá ní pé mi ò ní wo kẹ̀kẹ́ mọ́.

Ah! Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lákọkọ kí n sọ pé mo fẹ́ràn àkàrà gidi gan. Mo fẹ́ràn àkàrà gan. Ṣùgbọ́n oúnjẹ tí mo fẹ́ràn tí mo máa ń jẹ pẹ̀lú àkàrà dáadáa, òun ni àkàrà àti ẹkọ. Bẹ́ẹ̀ ni, mo máa ń jẹ àkàrà àti ẹkọ gan. Ìgbà mí, ẹmọ̀ pé kì í ṣe gbà-- kì í ṣe gbogbo ìgbà ni a máa rí nǹkan tí a bá fẹ́. Ìgbà mí, mo màá n jẹ àkàrà atògì, ìgbà mí, màá jẹ àkàrà àti búrẹ́dì, ìgbà mí, mo dẹ̀ le jẹ àkàrà àti gààrí. Gààrí Ìjẹ̀bú ni mo máa ń jẹ àkàrà pẹ̀lú.

Nǹkan tí mo máa ń jẹ lọ́sàn-án kì í ṣe nǹkan ẹyọkan. Ìgbà mí mo lè mu gàárì, ìgbà mí mo lè jẹ oúnjẹ tí mo jẹ kù láàrọ̀. Bí tí bá dáná láàrọ̀, tó bá kù, mo lè jẹ lọ́sàn. Kò si ouńjẹ tí mi ò kí ń jẹ o. Ìgbà mí sire mo lè má jẹ nǹkan kan. So, ó jásí ìgbà kú ìgbà ní. Ìgbà tí nǹkan bá wà, màá jẹ. Ìgbà tí kò bá sí sí nǹkan, mi ò ní jẹ nǹkan kan.

Dídarí òṣìṣẹ́ ó pín sí ọ̀nà oríṣiríṣi, torí nígbà mí a máa ń fi ọwọ́ líle darí àwọn òṣìṣẹ́ mi torí bó ṣe wà. Ìgbà mí a máa f'ọwọ́ rírọ̀, a máa fi fà àwọn òṣìṣẹ́ mii mọ́ra. Torí pé dídarí òṣìṣẹ́, ìgbà mí tí a bá fi ọwọ́ rírọ̀ darí àwọn òṣìṣẹ́ tó yẹ ka f'ọwọ́ líle darí, tan bá wá lọ ń fi-- tan bá wa lọ ń tẹ ojú wa mọ́lẹ̀, tàbí tan lọ un- tí wọ́n lọ ń wù wá burúkú kan ti o yẹ kan wù sí wa. So ìgbà mí ó yẹ ká f'ọwọ́ rírọ̀ darí wọn, ká fà wọ́n mọ́ra. Ìgbà mí dẹ̀re, tí iṣẹ́ bá ti dóju pali, a máa f'ọwọ́ líle darí wọn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Kódà mo ti lọ sí ilé ìsẹ̀mbáyé méjì, kee ṣe ní ẹ̀ẹ̀kọ̀kan o. Mo ti lọ sí ilé ìsẹ̀mbáyé oríṣi méjì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ilé ìsẹ̀mbáyé Nike Art Gallery, ìyẹn wà ní orílẹ̀ èdè Nàìjíríà, ní ìlú Àbújá. Mo dẹ̀ ti lọ sí ilé ìsẹ̀mbáyé Garki Art and Culture, ìyẹn wà ní orílẹ̀ èdè Nàìjíríà ní ìlú Àbújá náà. Ibẹ̀ ni méjèèjì wà, ṣùgbọ́n mo ti lọ ní oríṣiríṣi ìgbà. Mo dẹ̀ fẹ́ràn àwọn orí-- àwọn nǹkan ìsẹ̀mbáyé tó wà níbẹ̀.

Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi àbí àwọn alábáṣiṣẹ́ mi ní ibi iṣẹ́, mo máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa pẹ̀lú ìrẹ̀wẹ̀sì àti inú tòótọ́. A kí máa ń kẹnu bọlẹ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀. Tí n bá fẹ́ bá wọn sọ̀rọ̀, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrẹ̀wẹ̀sì kí a má ba à lè máa sọ̀rọ̀ tẹ́ńbẹ́lú ara wa.